Sọ fún wa nípa ìrìn-àjò tí o rántí láti ìgbà èwe. À, ìrìn-àjò kan tí mo rántí nígbà èwe ni ìgbà tí a fẹ́ ṣe, a gbọludé tán ní school, a sì fẹ́ ṣe ọdún kérésì. Ìrìn-àjò tí èmi àti ẹ̀gbọ́n mi àtàwọn àbúrò mi tí a rìn láti ìlú Kwara lọ sí ìlú Ekiti láti lọ bá àwọn ẹbí wa ṣe ọdún Kérésìmesì.

Ìgbà méèló ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà. Ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ a láti tí máa ń ṣe tán gẹ́gẹ́ bí má wẹ̀ tán, múra tán bí i ọwọ́ aago méje. Kórí bí i aago mẹ́jọ ni mo tó máa ń dé ibi iṣẹ́ ká. Kání pé bóyá wákàtí kan ni ó máa ń gbà mí láti rìrìn-àjò láti ilé mi lọ sí ibi iṣẹ́.

Báwo ni o ṣe ń sinmi lẹ́yìn ọjọ́ tí ó rẹ̀ ọ́? A, mo ṣe máa ń sinmi lẹ́yìn ìgbà tí màá ti ṣiṣẹ́ tí mo rí pé ó rẹ̀ mí láti árọ̀ọ̀ títí di ọ̀wọ̀ ọ̀sán. Ọ̀ bí à wákàtí bí mẹ́rin sì máàrún ni mo máa ń dúró. Gẹ́gẹ́ bí máa ṣe ṣẹ́ láti a, kí n pé mo jù bẹ̀rẹ̀ sí ní ṣe láti ago méje àárọ̀ títí di bóyá, ago mẹ́ta ọ̀sán, a tí ń di ago mẹ́rin títí di ọ̀wọ̀ ago mẹ́jọ, mo máa ń fi àá sinmi bẹ́ẹ̀.

Ṣàlàyé ojú ẹni tí o mọ̀ dáadáa. Ojú ẹni tí mo mọ̀ dáadáa tí mo sì rántí, àáà, mo ní àwọn ọ̀rẹ́ àti ẹbí, ẹbí àti àwọn ojúdúmọ̀ tí mo dá ojú wọn mọ̀. Àmọ́ èyí tó, tó hàn sí mi dáadáa jù ní ọmọ ẹ̀gbọ́n mi, ọmọbìnrin wọn. Ọmọ yẹn, ọmọ kékeré ni mo rántí ojú rẹ̀, mo rántí bí wọ́n ṣe bíi rẹ̀ láti kékeré títí ó fi dàgbà báyìí. Mo rántí ǹkan tó hàn jù ọmọ pupa ni, tó bá sì ń rẹ́rìn-ín, i ó máa ń rẹwà lọ́pọ̀lọpọ̀. Ǹkan tí mo rántí pa ojú rẹ̀ dáadáa nìyẹn.

Ṣàlàyé àwòrán kan tí o fẹ́ràn gidigidi. Irú àwòrán tí mo fẹ́ràn gidi ni àwòrán tí mo ya kẹ́yìn ní ilé ìjọsìn ìgbà ti a máa lọ sí ọjọ́ ìsinmi ní ọjọ́ Sunday, Sunday. Ìrù àwòrán tí mo ya kẹ́yìn ní bí i oṣù méjì sí mẹ́ta sẹ́yìn. Mo ránṣẹ́ rántí àwòrán yẹn mọ́ ní lórí fóònù mi. Mo fẹ́ràn irú àwòrán yẹn gidigidi.

Ṣé o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ni, mi mọ bí a ṣe ń pa owó mọ. Láti kékeré ni mo ti kọ́ bí wón ṣe ń pa owó mó, ìbẹ̀un ni mo ti mọ̀ pé èèyàn i ná gbogbo owó tó bá wà lọ́wọ́ èèyàn tán, èèyàn máa ń pa owó mó dàdá. Èmi tí ń pa owó mó láti kékeré láti tẹ́lẹ̀ nínú kóló ni a máa ń ṣe ń pa owó sí. Àmọ́ nisin bayi, ilé ìfowópamọ́ sì ni a n fi owó pamọ́ sí owó yi náà lanpe ní ajẹṣẹku.

Báwo ni o ṣe ń tọ́jú ìrántì ìrìn-àjò? Háá, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá rìnrìn-àjò kan tí mo ní ìrí, ìrírí kan tí mo ò ní rí, mo máa ń tọ́jú rẹ̀. Ìgbà mí tín bá le kọ́ ka lẹ̀ sínú jọ́tà àbí inú nóòtì mi, mo lè fi ohun mi, mo lè fi, fi rẹ́kọ̀dù ní orí fóònù mi kí n tọ́jú ìpamọ́ sínú fóònù mi bí i voice note. Báyìí náà ni, bẹ́, inú fóònù mi ni mo máa ń tọ́jú rẹ̀ sí, tí mo sì le, mo lè play rẹ̀ fún ẹnikẹ́ni tóbá fẹ́ gbọ́.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Oríṣìíríṣìí àmì ìràwọ̀ ni wọ́n ń pè mí pọ̀, èyí tí èmi mọ̀ gẹ́gẹ́ bí nígbà tí mo kọ́ nígbà tí mo dé ile áyé ni pé, bi emi báyìí mo jẹ́ ọmọ oṣù December, ìyẹn amí ìràwọ̀ tèmi ni Sagittarius. Ẹ náà ń pe wa ọmọ tá jẹ́ ọmọ December láti bi November ọ̀kanlélógún títí dé December ọ̀kanlélógún ni àwọn ọmọ Sagittarius. Èyí tí mo mọ̀ ní yen, to ń pè ní àmì ìràwọ̀.

Ṣàlàyé ibi tí o ti ń lọ sinmi nígbà èwe. A nígbà èwe pé ibi tí a ti máa ń lọ sinmi lẹ́yìn dá bá gbolodé tán ní sùkúù ní, ẹ̀ tó bá jẹ́ ìgbà yẹn a máa ń kúrò nílé. Nígbà tí a bá ní ọludé gbọrọ tí o gùn dáadáa, a lọ sí ẹbí àwọn ìyá wa àbí ọ̀dọ̀ ẹbí bàbá wa láti lọ ṣe ọludé náà, a lè lo tó oṣù kan níbẹ̀. Àmọ́ tí bá jẹ́ pé lẹ́yìn ìgbà tí a bá parí ìṣe ọjọ́ wa nu, ibi tí a ti máa ń lọ sinmi náà ní inú ilé wa. A wo tẹlifíṣàn, gbogbo àwọn ọ̀rẹ́ àti ẹgbọn àti àbúrò àwọn ọ̀rẹ́ wa ní àdúgbò.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? A, irú ẹ̀bùn tí mo fẹ́ràn láti ma fún àwọn ènìyàn, àní owó. Owó ni mo fẹ́ràn láti mú fún àwọn ènìyàn. Ti n ba ri pe ẹni yìí boya oun se àjọyọ̀ ojo ibi àbí o ni ìnáwó to n bo wa waju, owo ni mo mo ti mo le fún ẹni náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èlomii fẹ́ràn kí n fún wọn ní ẹ̀bùn tí wọ́n le di mú. Àmọ́, mo fẹ́ràn láti fún wọn ní owó tí wọ́n lè ná láti fi ra nkan tọ bá wu won.

Sàlàyé bí ẹnìkan ṣe ń kọ iṣẹ́ tí ó mọ̀, a iṣẹ́ tí èmi mọ̀ èyí kí èèyàn kan bá fẹ́ kọ́ọ. Ó ní ọ̀nà tí ó kò bá yóò kọ́kọ́ ṣe ń ta ń pè ní research náà. Yọ́ kọ́kọ́ lọ sí àwọn orí Google àbí YouTube, yóò lọ wá, a ìmọ̀ nípa ǹkan tí wéè mo fẹ́ kọ́. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn tí wọ́n ti ṣe ǹkan tí mo ti fẹ́ ṣe, wọ́n ti wá, wọ́n ti pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ ní lórí íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ ni ó kọ́kọ́ lọ wáa. Lẹ́yìn náà tó yóò jókòó tì, yóò kọ́ ǹkan kan sọ, yóò wo ǹkan kan sọ, yóò wo bí wọn se ń se. Lẹ́yìn tí ó bá rí èèyàn ní ẹ̀gbẹ́ rẹ̀ tó le kọ́ọ, gbogbo kíni yìí kò le gbà tó oṣù kan sí oṣù mẹ́ta a fi jẹ́ kó mọ̀ọ́ dáadáa. Ǹkan tó níra jú náà nì pé ni ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ò lè lè kí ó mọ̀ tètè yé àmọ́ tó bá jókòó tì tó gbò dáadáa, yóò padà yé. Gẹ́gẹ́ bí ẹni tó bá jẹ́ akíkanjú, tó ṣọ̀lẹ, yóò màá.

Kí ni ò ń ṣe pẹ̀lú oúnjẹ tí ó ṣẹ́kù? À, tí oúnjẹ bá ṣẹ́kù báyẹn èmi ò yí dà wọ́n nù, bẹ́ẹ̀ ni. Ba ní mo dáná laarọ tó sì sẹku bo bá di ni ọwọ alẹ́ tí mi i o si dáná mi mà á gbé oúnjẹ kánná, mà á tún jẹ kó gbóná, òun mú tún lè jẹ. Àbí n bá ri pé ko wu mí jẹ mó, mà á gbè iru oúnjẹ bẹ́ẹ̀ sínú ká tá ń pè ní freezer. Ba ní mo dáná laarọ tó sì sẹku bo bá di ni ọwọ alẹ́ tí mi i o si dáná mi àbí ìgbà mìíràn tí màá ṣe rí rẹ̀ ni mí tì, mo rí pé bí ẹbí ń pa tí ó sì fẹ́ rán oúnjẹ yẹn, mo lè fún irú ẹni bẹ́ẹ̀ ni oúnjẹ mi ò ní jẹ́ kó ṣófo.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí èmi fẹ́ràn jù ni ǹkan tí wọ́n pè ni fruit juice tó jẹ́ ìyẹn 5alive mo fẹ́ràn rẹ̀ púpọ̀ gan jù àwọn ohun mímu alo tí ó wà Five Alive yìí jẹ́ ìhàn ohun mímu tí ó ṣe ìrísí ni mo fẹ́ràn bí wọ́n ṣe ṣe àti, eh, bó ṣe rí lẹ́nu ni mo fẹ́ràn jù nínú gbogbo àwọn ohun mímu tó wà.

Ṣàlàyé bí agbègbè re rí ní àṣálẹ́ àti ilẹ̀ bá ti ṣú báyìí, ó ní àkókò kan tí everybody ó ti mọ̀ wọnú ilé wọn lọ. Ní iru àkókò báyìí, mo máa n rí oríṣìíríṣìí àwọn èèyàn tí wọ́n ní ṣọ́ọ̀bù tó ń palẹ̀mọ́, tá ń kálùkù tí ń lọ ilé rẹ. Àkókò yìí ní bí i ago mẹ́fà ṣágo méje tí ilẹ̀ ti ń ṣú yìí, tí ọrọ̀ ago mẹ́jọ, gbogbo iná àdúgbò tí a ń pè ní street light yóò ti mọ́ tán, yóò ti mọ́ fi ìmọ́lẹ̀ sí gbogbo ibi tó bá ṣokunkun ní agbègbè. A sì rò pé tí iná bá wà tí gbogbo irun ilé náà àti ìta tí ó fi ní iná, iná agbègbè náà máa yóò tàn mọ́lẹ̀ káàkiri àdúgbò wa.

Sàlàyé bi ilé rẹ ń ṣe rùn nígbà ti a bá ń se oúnjẹ. A bá ń ṣe oúnjẹ, ó ní àwọn oríṣiríṣi oòrùn, àwọn ohun tí èèyàn lè mọ̀ gbó tí a bá ń ṣe oúnjẹ ó sì dá lé lórí oúnjẹ tí a bá ń ṣe. Ká ní ru oúnjẹ tí mo fẹ́ràn jù pé rice ni, ká ní bí a jollof rice ni a ń ṣe á pé fried rice. Ó ní bí ilé ó sì máa ń yàtọ̀ bí wi pé àwa ní restaurant ni. Àmọ́ tó bá jẹ́ pé bí ókélé bí ewédú àbí àmàlà ni wọń ṣe, òní bí ilé náà bí ó ṣe ń rùn yàtọ̀ sí bí a ṣe ń ṣe oúnjẹ bí ìrẹsì ní ọwọ́ aago mẹ́ẹ̀sán àbí aago mẹ́fà sí aago mẹ́sàn-án alẹ́ la máa ń dá iná. So òní àwọn ohun kan tó jẹ́ pé bí èèyàn bá ń bọ́ látì ta tó ba kọ́kọ́ wọ inú ilé wa, àwọn òorun tí o gborun yóò kọ́kọ́ yóò jẹ́ kó mọ̀ pé ah irú oúnjẹ báyìí ni wọ́n ń ṣe.

Sọ fún wa nípa ibi tí ò yí padà lójú rẹ. Ẹ́, ó ní ní ọdún méjì sẹ́yìn. Ilé tí mo gbà tí mo kọ́kọ́ gbé gẹ́gẹ́ bí, ẹ́, ọ̀dọ́ temi nìkan dàgbé, gbàti mo kúrò ní ilé àwọn òbí mi. Ìbe ìgbà tí mo tún ń padà wá níbi ọdún méje sí ìgbà yẹn, mo rí pé kò yí padà. Bo ṣe rí tẹ́lẹ̀ gan lo ṣe rí. A, ọ̀dà ti wọ́n fi kún. Bẹ́ẹ̀ náà ni ó ṣì ṣe wà. Wọ́n o tún ilé yẹn kọ́. Gbogbò páànù rẹ̀ bó ti ṣe, ẹ́, dúdú tó ti di pé ó ti fẹ́ mọ́ jẹ. Bẹ́ẹ̀ náà ni o ṣe rí. Kò yí padà. Bo ṣe rí tẹ́lẹ̀ náà ni ó ṣì ṣe rí nísinsìnyí. Ojú ọ̀nà náà ló sì wà. Gétì tí ó wà bẹ́ẹ̀ náà ló wà n bẹ́ẹ̀. Àwọn èeyàn tó sì ń gbé bẹ́ẹ̀ ni wọ́n sì ń gbé bẹ́ẹ̀.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun mo fẹ́ kọ́ ń dá lé lórí, i, technology bí artificial intelligence bí a ṣe ń lò láti fi kọ ìwé, bí èyí yẹn ṣe máa ń kọ ìwé àti láti fi code, láti fi kọ ǹkan tí a ń pè ní website tí a lè mọ̀ máa lò. Ìmọ̀ tuntun tí mò ń kọ́ lé lórí tí mò yí ṣe ń kọ́. Bẹ́ẹ̀ ni, kókó kí mò fi ṣí ìṣe ni ìmọ̀ tuntun tí mò ń kọ́ ó dá lé lórí ìwúlò artificial intelligence fún iṣẹ́ ojoojúmọ́ mi.

Sọ fún wa nípa iṣẹ́ ọwọ́ tí a ń ṣe ní, iṣẹ́ ọwọ́ tí a ń ṣe ní agbègbè rẹ. A ní agbègbè mi, àwọn iṣẹ́ ọwọ́ tí èmi rí tí àwọn ènìyàn ń ṣe ní agbègbè mi ni àwọn mechanic àti àwọn tailor. Àwọn iṣẹ́ méjèèjì yìí ni mo rí tí wọn ń ṣe ní agbègbè mi. O sì ní àwọn irin iṣẹ́ tí wọn fi nse. Irú ẹni tí ó ń ṣe tailor ó ní machine tó fi ránṣọ. Irú àwọn tó ń tún mọ́tò ṣe àwọn tó ń jẹ́ mechanic ó ní àwọn irinṣẹ́ àti nǹkan tí wọ́n fi ń ṣe, àń, iṣẹ́ wọn. Àwọn ẹni tí mo rí tí wọ́n ń ṣe, obìnrin ló ń ṣíṣe tailor, ọkùnrin ló sì ń ṣíṣe mechanic.

Báwo ni o ṣe ń ran ara rẹ lọ́wọ́ nígbà tí ọkàn rẹ kò bá balẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ní wàhálà kan tí mò ń kojú gẹ́gẹ́ bí ọmọkùnrin, mo lè pe òbí mi. Kí n kàn bá wọn sọ̀ ọ̀rọ̀ tí ó délé, kí n jẹ́ kí n mọ ǹkan tí wọ́n ń dojú kọ ni lọ́wọ́lọ́wọ́. Mo tì lè sọ fún àwọn ọ̀rẹ́, wọ́n láwọn ẹ̀gbọ́n náà lọ́kùnrin tí mo lè bá sọ̀, bẹ́ẹ̀ àwọn tí mo mọ̀ pé kì í kan bá wọn sọ̀. Lẹ́yìn láti máa bá wọn sọ, wọ́n lè fún mi ní ìmọ̀ràn àbí àwọn kàn sọ̀rọ̀ tí ó ru mí sókè tí ó sì mú ọkàn mi balẹ̀.

So fún wa bi o se n ko Yoruba lórí fóònù. Èmi ò i fi bẹ kọ Yorùbá lórí fóònù lọ́pọ̀lọpọ̀. Yorùbá tí n bá rí pé mi lè kọ pẹ̀lú keyboard lórí fóònù mi o. Màá yá fi nǹkan ta n pè ní voice note ni màá fi kọ sítá, màá fi sọ si ti n bà fẹ́ sọ Yorùbá sí, àbí kí n sọ fún bí artificial intelligence iyẹn AI. N tẹ Yorùbá tí mo fẹ́ tẹ fún, yoó dẹ̀ bá mi fi sí i. Ǹnkan tó nira jù láti fi sí kí kọ Yorùbá ni àmì. Èmi ò mọ bí won ṣe n fi àmì sí Yorùbá, àmọ́ AI lè ràn mí lọ́wọ́ láti fi àmì sí i.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Lọ́pọ̀lọpọ̀. Àwọn ènìyàn tí máa ń kí, àwọn alábàágbé mi, ìtàgbáńdúgbó ilé ìwàpọ̀, àwọn lọ́rẹ̀ẹ́ lábùúrò ní ẹ̀gbọ́n, mo máa ń kí wọn. Ká dẹ̀ jọwà ní ilé kan náà. Mo kí, mo dọ̀bálẹ̀ kí àwọn bàbá àti ìyá mi, mi gba àwọn ọ̀rẹ́ mi lọ́wọ́ kí n kí wọn. Mo lè fi ẹnu kí àwọn alábàágbé mi náà.

Báwo ni o ṣe ń ṣọ́ra nígbà oru gbígbóná? A, nígbà tí oru bá mú, àrà nǹkan tí mo máa ń ṣe ni mo kọ́kọ́ máa ń wá fáànù tí bí a bá wà nínú yàrá, mo lè fọ́ fáànù láti jẹ́ kí inú yàrá mi kó tutù, kó mú irú mọ̀ ọ́n púpọ̀ àbí tọ́rí ẹ kú mo jáde nígbà tí òórùn wọ́n náà sì orí rí wọn, mo lè ra ẹ̀ nǹkan mímu tó tutù láti kọ́kọ́ da asara náà. Ìgbà mìíràn sì wáa mo sì le lọ jokó sí abẹ́ ibòji níbi ọwọ́ ọ̀sán sí ìrọ̀lẹ́. Bẹ́ẹ̀ ni mo sì máa ń ṣe nígbà tí oru gbígbóná bá wà.

Sọ fún wa nípa gèlè àti bí a ṣe ń wé. Emi gẹ́gẹ́ bí ọkùnrin mi ì le mọ̀ púpọ̀ n bẹ́, àmọ́ èyí ti mo rí bí àwọn ẹ̀gbọ́n mi lóbinrin àwọn ìyá mi náà bí wọ́n ṣe máa ń wé gèlè. Gbogbo gele tan maa n we boya nígbà ìnáwó ta ba n jáde àbí ta ba n lo si ibi ìjáde tó ṣe pàtàkì. Mo rí bí wọ́n ṣe máa ń wé, àwọn mí máa ń wé sí apá òsì, àwọn mí máa ń wé sí apá ọ̀tún. Wọ́n sì máa ń wé gèlè yẹ́n, ìgbà mí kó ga àbí wón lè wé kí kó, kó ṣe kékéré sórí wọn bí àwọn obìnrin ṣe máa ń wé nii. Ẹ̀eyàn kan sì lè máa le dáwé, ó le jẹ pe ẹ̀gbọ́n mi ni o bá ìyá mi wé àbí kí ìyá mi náà bá ẹ̀gbọ́n mi wé. Wọ́n máa ń nílò ẹ̀eyàn kan tí ó máa bá wọn wé gele wọn.

Ṣé o fẹ́ran rin àtẹ̀gùn? Ni àtẹ̀gùn yẹn tá ń pè ní steps àbí staircase. Èmi fẹ́ran atí ma rí lọ́pọ̀lọ́pọ̀. Kódà ni iru ilé tí mò ń gbé kò sí ọjọ́kàn tí mi nsalai ma gùn àtẹ̀gùn torí ilé tí mò ń gbé ó ga, ó ń jẹ́ bí upstair. Mà lọ sókè kí mò lọ sálẹ má tẹ àtẹ̀gùn yìí ní ojoojúmọ́.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Ah, yóò tí tó oṣù kan bái ti mo ti lọ sí ọjà kẹ́yìn. Ǹkan tí ń mú mi lọ sí ọjà ni bóyá mo fẹ́ ra àwọn èlò tàbí oúnjẹ sí ilé. Àmọ́, láti ibi oṣù kan sẹ́yìn, mi ò tí ì lọ sí ọjà torí àwọn oúnjẹ mi kì í tán lé. Máa ń ra oúnjẹ kí kan tó tán lé. Mo le rà á ní àwọn ṣọ́ọ̀bù ní àdúgbò mi. Idí ti mi ó ṣe é lọ sí ọjà lélé.

Sọ fún wa nípa ìpinnu tí ó yí ìgbé ayé rẹ padà. Ìpinnu náà, nǹkan tí mo ní kò ti è ṣẹ ẹnìkankan tó gbà mí ní ìmọ̀ràn. Emi fúra mi, mo rí ǹkan tó ń lọ ládùúgbò, tó ń lọ ní ẹ̀gbẹ́ mi, tó ń lọ iwájú mi àti ẹlẹ́yìn mi. Mo rí pé gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin, kò sí ẹnìbọ̀dè tó ń bọ̀ wá rán mi lọ́wọ́. Emi nìkan náà ni màá jí, tí màá jẹ́ kí orí mi pé tí màá múra sí iṣẹ́, ọrọ̀ ayé mi ni inú ìpinnu yìí. Eh, mo ṣe gẹ́gẹ́ bí ọmọkùnrin bí ọdún méjì sẹ́yìn tí mo mọ̀ pé tí màá ṣe kò sí ẹnìbọ̀dè tó bá mi ṣe. Àtigba yẹn ni ayé mi ti bẹ̀rẹ̀ sí ní yí ìgbà ọ̀tún àti ìyí padà.

Ṣé o n jí ní kùtùkùtù tàbí pé, eeh, kí ló dé? Ee n, nǹkan tó ṣẹlẹ̀, èmi ò jí ní kùtùkùtù, torí bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí, ọwọ́ aago mẹ́ta àárọ̀ ni. Èmi ò jí ní kùtùkùtù níbi ọwọ́ aago márùn-ún náà, nǹkan tó ṣẹlẹ̀ pé òwúrọ̀ lọ́jọ́, mi ò lè mọ sun láti gbogbo alẹ́, nígbà tí àwọn osùn títí di ọwọ̀ ọ̀sán lọ́jọ́ kejí arọ. Kùtùkùtù ni aago márùn-ún, mo gbọ́ ojí láti fi mọ̀ pé ojú mọ́ ọjọ́ mi ti ń mo láti bẹ̀rẹ̀ sí ní ní iṣẹ́ ṣe bẹ́ẹ̀ ni.

Ṣé o máa ń rìn ní àlàáfíà lọ́pọ̀lọpọ̀? Èmi sì ń ṣe ǹkan tó fẹ́ràn wàhálà, èmi sì ń ṣe ǹkan tó sì máa ń bá ènìyàn fa wàhálà. Èmi fẹ́ràn àlàáfíà láàárín ọ̀rẹ́, ẹbí àti ará. Even àwọn alabagbo mi gan, a jọ máa nwa ní àlàáfíà ní ǹkan tí ó bá ti fa ìjà, tí ó fa kadojú kọ ráwa, èmi ò fẹ́ irú ǹkan bayẹn. Mo ń rìn ní àlàáfíà.

Sọ fún wa nípa rédíò Yoruba. Ha! Nípa rédíò Yoruba ibi tí mò ń gbe tẹ́lẹ̀. A ní rédíò tí a ń pè ní tiwa n tiwa. Rédíò yìí àárọ̀ kùtùkùtù bí i ọwọ́ aago méjì ni wọ́n ti máa ń ṣe òyẹlá. Bẹ́ẹ̀ ni wọ́n o sọ oríṣiríṣi ìròyìn àti àwọn nkan tó ti ṣẹlẹ̀. Wọ́n ń play àwọn orin Yorùbá ní bí ọwọ́ aago méje sí ọwọ́ aago mẹ́jọ. Bẹ́ẹ̀ ni àwọn bàbá mi lo n sábà máa ń gbọ́ rédíò Yorùbá temi na sì máa ń fetikọ̀ nínú yàrá tí mo wà.

Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Ojú òpó ayélujára tí ó wà pọ̀, a kòko sọ̀rọ̀ nípa àwọn bí i nǹkan ta n pe ni network tí à ń lò fún àwọn orí fóònù wa, a tun lè sọ pe bí Glo, MTN àti network. Àwọn ayélujára bí i social media tí à ń lò ó tó márùn-ún sí mẹ́fà bí i WhatsApp, Facebook, Instagram, Twitter, TikTok ni, YouTube. Ìgbà wo ni gig maa n pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ayélujára tó jẹ́ ojú òpó tí ó wà tí a dẹ̀ ń lò bẹ́ẹ̀ ni.

O sọ fún wa nípa gbẹ̀gìrì àti ẹwà. Gbẹ̀gìrì jẹ́ ọbẹ̀ tí àwọn Yorùbá máa ń ṣe láti ara ẹwà. Bẹ́ẹ̀ ni wọ́n máa ń kọ́kọ́ mọ́, wọ́n máa ń kọ́kọ́ ní kàn pé a dá, a rẹ ẹwà sí omi, tí ọ bá yá, a bó epo ara rẹ̀, a jẹ ọ̀bẹ sórí iná tí ó bá ti rọ̀, a jà, a fún èyí tí ó jí iná kurobẹ́. Òòrùn rẹ̀ ni a fi ṣe gbẹ̀gìrì. Wọ́n dá irú, wọ́n dá epo, magí, iyọ̀ ṣe. Ọ̀nà á sì fi ń jẹ àmàlà. Ìgbà tí ó wù sí wọn ní ìgbàgbọ́, ìgbà tí wọ́n bá wá ká tí kan sí méjì kí ọbẹ̀ gbẹ̀gìrì kó tó ṣe tán.

Ṣé o ní ẹranko ní ilé? Sọ fún wa nípa rẹ̀. Aah, lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò ní ẹranko kankan ní ilé. Ṣùgbọ́n ni ilé wa tẹ́lẹ̀ kí n tó kúrò nlé. A ní ajá àti àwọn ẹran àti àwọn tòlótòló tí a ń sìn. Ajá ti ẹ jẹ́ èyí ti a máa ni sìn jù nínú gbogbo àwọn ẹranko ẹranko tí ó sì fẹ́ràn tó jẹ́ ọ̀rẹ́ ènìyàn ni ajá. Biru àwọn ẹranko tóku bi ewúrẹ́, bi tòlótòló, àwọn amọ̀ tí wọ́n mọ̀lé ni. Ajá nìkan ni ẹranko tí ó ń rìn káàkiri tó ń yan káàkiri tí ó sì máa ń gbéwájú ilé ọ̀dọ̀ wa ní ìgbà mí.

Báwo ni bátírì fóònù rẹ ṣe máa ń dúró? À, nípa ti bátírì fóònù mi, mo rí bí ó ń rún fún bí i wákàtí mẹ́ta sí mẹ̀rìn ti ba ti ṣáàjì rẹ̀ tó fúlù dáadáa. Bẹ́ẹ̀ni torí oti to ọdún mẹ́ta ti mo ti n lo fóònù yi mo ti ra ti agbára re sin dinku láti ìgbà tí moti ra. Nísìnyí báyìí, bí i wákàtí méjì sí mẹ́ta ni ti máa fú-- máa ṣáàjì rẹ̀ kó fúlù, a ti máa lo, wákàtí méjì sí mẹ́ta ni ó le dúró.

Sọ fún wa nípa àkókò ìkórè. Àkókò yì kólè jẹ́ akọ́kọ́ to jẹ́ pé irú ìgbà tí mo wá ń lé tí bàbá mi máa ń dákó. Ó ní àkókò tan máa ń gbin bíi àgbàdo, iṣu, ẹwà àwọn oríṣiiríṣii nǹkan bí i ànàmọ́ náà àta. Aríru fún àgbàdo báyìí. Àkókò ìkórè, ẹwà mọ́ tó oṣù mẹ́ta sí oṣù mẹ́rin ti a ba gbin àgbàdo. Àkókò pé iyen lẹ́yìn oṣù mẹ́ta sí mẹ́rin ni àkókò rẹ̀. Àkókò iṣu náà máa ń tó oṣù mẹ́ẹ̀sán, oṣù mẹ́sàn-án. Àwọn, àwọn bí i ata, bí i àwọn ohun èlò, àwọn e gba àkókò púpọ̀. Iru àkókò báyìí, a kó àwọn ǹnkan oko wálé, nǹkan tí o ti gbìn diẹ, o tí, ó ti gbó bẹ́ẹ̀ ni.

Sọ fún wa nípa iṣẹ́ tí ò ń sun síwájú fún ìgbà pípẹ́. À, àwọn ìgbà mìíràn wà tí iṣẹ́ bá pò lọ́wọ́ mi ti mi o tíì ṣe tán. Àmọ́, a sì máa sun iṣẹ́ síwájú kódára. Nǹkan tí a ń pè ní procrastination kódá kí ẹeyan má sún, nǹkan tó jẹ́ kí ẹeyàn ṣe níìsín, kódá kí ẹeyàn sun síwájú. Àmọ́, ìgbà mìíràn wà tí ọwọ́ bá dí tàbí tó bá rẹmi tàbí tí ojú bá dí tí mo sì le ṣe àwọn iṣẹ́ yìí. Ìgbà yẹn ni mo máa ń sun síwájú. Àmọ́ ọjọ́ kan ni màá kà wọ́n wípé, à, máa fi igi gún kínní yìí ni òní o. Èyí ti mo ń sun síwájú yìí, o ti to, mi o ni ṣe mọ. Bẹ́ẹ̀ ni, ma máa wá ọjọ́ kan tí màá sì parí iṣẹ́ yẹn.

Ṣàlàyé bí o ṣe ń lọ sí ọ̀dọ̀ dókítà. A! Máa fẹ́ lọ sí ọ̀dọ̀ dókítà, à lọ́pọ̀lọpọ̀ igbá tó bá ń to rẹ̀ mí na ni mò ń lọ sí ọ̀dọ̀ dókítà. Bẹ́ẹ̀ ni, mo mọ́n wáyé, gbá ní wàá tún mí lọ ibi iṣẹ́ tí mo mọ̀ pé inú mi mo ti ń ṣiṣẹ́, mo lè yọ inú ààyè tí ẹ kí n fi ṣiṣẹ́ ni màá lọ sí ọ̀dọ̀ dókítà fún àyẹ̀wò àbí fún ìtọ́jú ara mi.

Ṣé o máa ń mu òògùn ojoojúmọ́? Àrá o, kànṣó ojoojúmọ́ ni èmi máa ń mu òògùn. Ó ní àwọn oúnjẹ ìbílẹ̀ tí mo máa ń mu tí ó dáa fún ìlera ara kànṣé gbogbo ènìyàn máa ń dá òògùn jẹ ní ojoojúmọ́. Àwọn ń gba mi dáhù, àwọn dókítà náà sọ pé òògùn dídá jẹ gan kò dáa nítorí àwọn kẹ́míkà tí wọ́n fi ṣe wọ́n. Bẹ́ẹ̀ni, kànṣó ojoojúmọ́ lè máa mu òògùn.

Sọ fún wa bí o ṣe ń rán, bí o ṣe ń ran àwọn àgbà lọ́wọ́ lórí fóònù. Nípa tí àwọn àgbà pẹ̀lú fóònù wọn, àwọn àgbà mín wa tí wọ́n já dàda tí wọ́n sì ní bi ọgbọ́n àti ìmọ̀ láti fi kọ nǹkan lórí fóònù bí ó bá tie ṣi anybody tí ó kọ́ wọn níbẹ̀. Àwọn àgbà ń sọ wípé wọn mọ̀ ọ́n kò ń ṣe ẹbí wọn, wọ́n bí wọn sí àkókò tí wọ́n ń lo fóònù, àwọn náà kan gbà fóònù bí ọmọ wọn ló ra fóònù fún wọn. Èyí tí ò bá mọ̀, wọ́n lè pe wa káá wá kọ́ wọn bí wọ́n ṣe ń ṣe nǹkan báyìí lórí fóònù. Àkọ́, wọn fẹ́ kọ orin fún ẹ, kọ́ wọn tó ẹ̀ẹ̀méjì sí ẹ̀ẹ̀mẹta kí wọ́n tó mọ̀-ọ́n dáadáa.

Sọ fún wa nípa ìlú tí ó ń sọ̀rọ̀. Ìlú tí ó ń sọ̀rọ̀ la máa ń pè ní gangan. Ìlú yìí ni àwọn oníbàtà àbí awọ́n onílùú, ni, wọn fi ń sọ̀rọ̀. O lopolopo ìgbà ti a máa ń ṣe ijó ìbílẹ̀ àbí ọdún àríyá. Àwọn oni ìlú yìí maa fi, ìlú yìí maa n fi sọ̀rọ̀, won ma fi n ki àwọn ènìyàn pàtàkì nínú ìlú àbí nibi ìnáwó àbí nibi ayẹyẹ. Bẹ́ẹ̀ ni àwọn to si maa lo nì áwon ńi ìlú Yorùbá. Àwọn oníbàtà àwọn tí wọ́n máa wọ wọ́n lù. Ìgbátà ba sì ń ṣe ìnáwó àbí ìgbà àṣẹ àbí ìgbà ọdún ni wọ́n máa ń lu ìlú yìí.

Ṣé o máa ń fi ìpara sí ara? Ah èmi máa ń lo ìpara sí ara ní ojoojúmọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ipara yìí maa n mu ara mi dan o maa n mu ara mi ko tan dada èmi sì máa ń lo ìpara, bí mo bá ti wẹ tàn bayi ó ṣekoko fún mi làti fi ìpara sí ara, ìgbà mí náà. Mo sì máa ń lo ìpara ni kí má jẹ́ kí ojú mi kó, kó funfun, tin ba wẹ tàn. Èmi ṣe ń lo ìpara sí ara mi nìyẹn.

Ṣàlàyé fóònù tí ò ń lò. Fóònù tí èmi ń lò orúkọ rẹ jẹ́ Camon nineteen. Bẹ́ẹ̀ni, Camon nineteen Tecno ni ó ṣe fóònù tí mo ń lò. Fóònù yẹn gùn, ó dẹ̀ jẹ́ fóònù, ẹ̀rọ ayárabíàṣá tó ń ṣiṣẹ́ dáadáa. Ó ní kámẹ́rà, ó ní bí a ti ń lò fún gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. Kosi ǹkan tí kọ̀m̀pútà ṣe tí fóònù tèmi náà ò lè ṣe. Bẹ́ẹ̀ni, ó ti tó ọdún méjì sí mẹ́ta tí mo ti ń lo fóònù yìí. Ohun tí mò ń lo ju fún ni, iṣẹ́ mi torí àti ilé mo tí ń ṣiṣẹ́, so òri fóònù tèmi mo ti ń ṣe gbogbo iṣẹ́ mi jù.

Báwo ni àwọn aládùúgbò rẹ ṣì ń rí? Háá! Àwọn aládùúgbò mi, wọ́n jẹ́ àwọn ènìyàn tí wọ́n rí ilé tuntun móṣẹ́ kí wọ́n ṣí ọ́ ní ọdún yìí ní oṣù January. Bẹ́ẹ̀ni, aládùúgbò mi jẹ́ amúníbíọ̀ àwọn ọ̀dọ́ tó jẹ́ ẹbí mi náà. Mo sì ní àwọn ẹbí tí wọ́n di pẹpẹ pẹ̀lú gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó tó jẹ́ àwọn aládùúgbò mi. Óun kò tíì, mi ò tíì lọ tọ ọdún kan níbí àwọn aládùúgbò mi tí wọ́n ti lọ ọdún kan ní ibi bí wọ́n ti lọ ọdún kejì wọn lọ ní, ní inú ilé ta jọ ń gbé yìí.

Ṣàlàyé bí a ṣe ń fọ aṣọ ní ilé. À, irú tí àná mo si tùn fọ aṣọ. Bẹ́ẹ̀ ni, bí mo bá fẹ́ fọ aṣọ tèmi, màá kọ́kọ́ rẹ́ sínú omi pẹ̀lú ọṣẹ náà. Ó dá lẹ́rùrú irú aṣọ tí wọ́n fẹ́ fọ. Màá rẹ́ sómi fún wákàtí díẹ̀. Lẹ́yìn náà, màá lọ fọ, màá fọ ọ̀ bú dàda, màá ṣẹ, màá lọ sá sí orí irin tí mo ti máa ń sá aṣọ mi sí ibi tí òórùn ó ti pá dàda. Iwájú lè mi mo máa ń sá àwọn aṣọ síbi tí ojúùú mi ó ti tó wọn.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? À, bẹ́ẹ̀ni, mi o mọ àwọn aládùúgbò mi dáadáa o. Àwọn tí a jọ ń gbé lé, tí a jọ maa n ríra ní ojoojúmọ́, a máa ń gbóhun ara wa. Mo mo won, mo mo won gẹ́gẹ́ bi orúkọ ta sin maa n kira wa daada ti n ba ri won ta mi o ni salayi ma da won mo nítorí àwọn tí mo pè ní aládùúgbò mi nilé, àwọn gangan ni ẹbí mi àkọ́kọ́. Kí í àwọn ẹbí mi tí ó sì ń bí bí. Kàn tie tó mọ̀. Àwọn aládùúgbò mi ni ó kọ́kọ́ mọ̀ nkan tó bá ṣe mi ná. Bẹ́ẹ̀ ni, mo dá wọ́n mọ̀ dáadáa. Mo mọ wọ́n lorúkọ lórúkọ, délé délé. Àwọn mì wá tọ̀je pé a jọ ń lọ ìjọ kan ná, a sì jọ ń ṣe iṣẹ́ kan ná ni.

Sọ fún wa nípa sísun ní alẹ́ gbígbóná tí alẹ́ ba ti gbóná báyìí, orun un alẹ́ yẹn o maa n yàtọ̀, kò n rọrùn láti sùn ní alẹ́ tó bá gbóná. Nkan ẹyọ kan tí èmi mọ tí mo ń lò ni kí n wá fáànù tí yio mọ fẹ́ mi ní bi alẹ́ bá gbóná. Ibi tí mo sì máa ń sùn ni mo ń fẹ́ràn atí sùn lẹgbẹ wíńdò tí màá le ṣi wíńdò kalẹ̀, ti atẹ́gùn ò fi le fẹ́ wọlé ní alẹ́ yẹn bẹ́ẹ̀ ni.

Ṣé owó tí ò ń gba ò dára tó? Àh, owó tí mo ń gba ni ibi iṣẹ́ mi, a lè sọ pé mo lè manage rẹ̀ ná. Bẹ́ẹ̀ ni, kò n se wípé ó dára tó, àmọ́ ó dára diẹ. O ń gbọ̀ bukata dé ibi kan. Àh, pẹ̀lú bí economy, orílẹ̀-èdè wa ṣe rí, ẹ̀eyan ò ní, àa ní ohun ta ń pè ní choice àbí option. Nǹkan tó bá wà lọ́wọ́lọ́wọ́, uń la n ṣe so owó tí a ń gba. A lè manage rẹ̀ láti ṣe nǹkan tí a fẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni, kò dára púpọ̀ pọ̀, ó dára diẹ.

Nípa kikọja omi nínú ọkọ ọju omi e mi o ti fi ọkọ ojú omi mi ti fi kọjá ri. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi kan máa ń dúró sẹ́gbẹ̀ẹ́ etí odò, mo mọ n rí àwọn ọkọ̀ ojú omi àtàwọn tó máa ń wà, wọ́n wà láàárín odò. Èmi ò tíì ṣe rí, ẹ̀rù rẹ̀ máa ń bà mí. Àmọ mo ti gba orí biriji kọjá sí orí búríji tí wọn gùn, tí wọ́n se sórí odò. Wọn sì máa ń wa àwọn kań kọjá lórí ọkọ̀ ojú omi. Èmi ò tíì ṣe rí ní irú, irú ìrírí yẹn rí bẹ́ẹ̀ ni.

Sọ fún wa nípa wíwo bọ́ọ̀lù papọ̀. A, èmi yiò fi bẹ̀ wo bọ́ọ̀lù papọ̀ pẹ̀lú àwọn ènìyàn. Àmọ́ gẹ́gẹ́ bí i, ó ní ilé bọ́ọ̀lù tí àwọn eeyan ti mo loń wo bọ́ọ̀lù bí i ọwọ́ ìrọ̀lẹ́, bí i ọ̀wọ́ ago márùn-ún ṣágo méje, boya ó ní bọ́ọ̀lù kan tí ó se pàtàkì bi àwọn klọ́ọ̀bù kan bí i àwọn klọ́ọ̀bù Chelsea, Arsenal, Man U. Àwọn ọkùnrin wọn ń padà bọ́ sí ilé bọ́ọ̀lù, wọn a sanwó tíkẹ̀ẹ̀tì láti fi wọlé, wọn a dẹ̀ lọ wo bọ́ọ̀lù wọn ní ibẹ̀. Èmi e bá wọn wo bọ́ọ̀lù, ti n bá fẹ wò bọ́ọ̀lù, mo lè wo lórí fóònù mi ẹ̀mí e jáde lọ wo bọ́ọ̀lù.

Ṣàlàyé aṣọ tí o máa ń wọ̀. Aṣọ tí mo ń wọ̀ pò oríṣiríṣi. Aṣọ ìjáde wa aṣọ ìwọlé tí mo ń wọ̀ jáde. A máa ní pé bí aṣọ tí mo ń wọ̀ jáde nísìnyí, ẹéh, àwọn aṣọ yìí là ń pè ní aṣọ bí aṣọ office àbí aṣọ tí a bá ń wọ̀ lọ sí bọyá fún ìjáde àbí fún ìnáwó. Ni pé àwọn aṣọ yìí, àwọn aṣọ tí èèyàn máa ń tọ́jú pamọ́ ni. Àwọn aṣọ tó ní kọ́lọ̀ kan ní tió ṣe kọ́lọ̀ oríṣiríṣi. Àwọn mi le jẹ àǹkárá, àwọn mi le jẹ léèsì, àwọn mi si le jẹ shirt àti ṣòkòtò. Iwọnba àwọn aṣọ tí mo ń wọ̀ léleí ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo fẹ́ràn aṣọ dúdú, aṣọ funfun, aṣọ búlúù, àti aṣọ aláwọ̀ brown. Bẹ́ẹ̀ ni. Aṣọ tí mo ń wọ̀ jáde ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. O si mọ ń ṣe rẹ́gí lára mi torí mo máa ń fẹ́ràn náà. Ti mo ba sì fẹ́ ra àwọn aṣọ, àwọn aṣọ tí ó, tí ó smart ní ara mi.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Ẹ oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún jẹ́ oṣù December, oṣù tó kẹ́yin nínú ọdún. Oṣù yìí jẹ́ oṣù ìbí mi, ó sì jẹ́ oṣù ìbí àbúrò mi, ó sì jẹ́ oṣù tí ó jẹ pe gbogbo awa ẹbi a máa ń ríra, a máa ń parapọ̀. Ó jẹ́ oṣù kan tí mo máa ń ráyè sínú ìrìn àjò. Bẹ́ẹ̀ ni, ó sì jẹ́ oṣù ìgbà tí a máa ń ṣe ọdún Kérésì, ọdún àjọyọ̀ ọdún ni oṣù December, ọdún tí mo fẹ́ràn jù rí.

Báwo ni o ṣe ń ṣètò ìnáwó rẹ? Ah! Èmi máa ń ṣètò bí mo ṣe ń náwó. Eh, gbogbo gbogbo ọjọ́ojúmọ́ ni a ń náwó. Èmi sì ń ṣètò bí mo ṣe máa ń náwó mi. Àwọn nǹkan tí mo ń ná owó fún ni ọ̀sọ̀ọ̀sẹ̀ náà mo máa ń ṣe, ètò ìnáwó mi. Even nínú oṣooṣù gan. Ehn ehn, àwọn ohun tí ó ṣe kókó tí mo máa ń rà ìgbà tí màá fẹ́ ná owó nínokunà, nínakúnà bí iru bí i oṣù tó bá ti tí oṣù bá ti parí báyìí, aa lọ sójà, ó níye taa máa ń ná fún, ìnáwó. I mean fún oúnjẹ tí a máa ń rà ní ọjà fún yà àti àwọn nǹkan mi. Ó ní iye tí a a gbọdọ̀ kọjá torí, ah, a ń ṣọrá ná owó ni ní ẹkọ́nọ́mì tí àwa yí.

Ṣàlàyé bí a ṣe ń gbaradì fún àjọyọ̀ ńlá. Tí a bá fẹ́ gbaradì fún àjọyọ̀ ńlá, ó ní àwọn ìmúra sílẹ̀ tí a gbọdọ̀ ṣe. Bí boya aní ìnáwó ní ọjọ́ iwájú tó ń bọ̀, a á sì máa ra ohun ikan tó yẹ ká ra kalẹ̀. Ìnáwó náà ni pé a nílò owó fún gbo gbo nkan tó yẹ ká ṣe, gbogbo tó yẹ ká rà, gbogbo ikan tó yẹ ká ti ṣe ká dé lè. Bí ó jẹ́ oúnjẹ ló yẹ ká rà, bí a sọ ni, boya ilé tí a ti ṣe ìnáwó ni a tọ́jú, tí a múra kalẹ̀. Gbogbo àwọn àlejò wa, nkan taa fi ṣe wọ́n lálejò, gbogbo e láti ni letó kalẹ̀ láti mo nkan tí a fẹ́ fi ṣe ìnáwó àti ìgbàlejò. Gbogbo ìgbáradì yìí náà ni ó wà lára nkan tí a nílò fún àjọyọ̀ ńlá.

Ìró wo ni a ń gbọ́ ní ilé rẹ ní gbogbo ọjọ́, a ní àárọ̀. Ko n sábà n si àríwo ní ọ̀wọ́ àárọ̀ tí eeyàn tètè bà ji. Àìró ohun te kan lè gbọ́ ni boya òhun ẹni tó ń gbàdúrà àbí ẹni tó ń, tó ń kọrin sí Ọlọ́run. Lẹ́yìn èyí náà, gbogbo ẹ̀ mọ́ n dakẹ́ rọ̀rọ̀ tó bá ti n di ọwọ́ ṣán sí ọwọ́ ìrọ̀lẹ́. Mọ́ lè mọ̀ gbọ́ kí èèyàn lè mọ̀, o mọ́ kọrin àbí ko mọ́ play music bẹ́ẹ̀ tó bá ti di ọwo álẹ́ náà. Ẹ lè mọ̀ gbo kàwọn èèyàn, ígbà tí àwọn èèyàn bá ti dé láti ibi iṣẹ́, ẹ̀ gbo oríṣìíríṣìí èèyàn tí ó ń sọ̀rọ̀ tí wọ́n ń jíròrò, tí àwọn tí o wò fíìmù àwọn tí ó dáná oríṣìíríṣìí ìró lẹ́ẹ̀ mọ̀ gbọ́ nínúlé.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? À, ẹ́, èmi ò rò ó tí ì dí ọ̀gá tó ń, tó ń gba yàn ṣíṣẹ́. Àmọ́ tí mo bá ní iṣẹ́ tí mo mọ̀ pé ó lè ṣe ànfàní ẹlòmíì tó jẹ́ pé àtọ̀dọ́ mi ni iṣẹ́ náà tí wá, mo lè jẹ́ kí ẹni náà kó jẹ́ ànfàní iṣẹ́ yẹn. Tí n bá rí pé bóyá owó tí ó rí ńbẹ̀ kò tó nǹkan kan mo tún lè ba fi kún owó yẹn. Ara ǹkan tí èmi jẹ́ nùu, àmọ́ tí n bá padà di ọ̀gá, á mọ fi kún owó òṣìṣẹ́ láti ma fi jẹ́ kí orí wọn wú láti ma jẹ́ kí inú wọn dùn láti ṣiṣẹ́ dáadáa.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá ń sùn? Lọ́pọ̀ ìgbà mi ò n fi bẹ́ẹ̀ lo aṣọ ìbora, àmọ́ tí n bá ríi pé bóyá inú orí ilé yàrá tí mo fẹ́ sùn, bóyá òtútù mú ńbẹ̀, màá lo aṣọ ìbora. Tàbí tó bá jẹ́ wípé inú yàrá tí mò ń sùn àwọn mọ́síkétò wà nínú ibẹ̀, à, èmi ó lo aṣọ ìbora kí mọ́síkétò má lọ jẹ mí. Ẹn, ìdí tí mo se máa ń gba aṣọ, ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Èmi ò n ti ẹ̀ bora. Ìgbà mí gan mí ń wọṣọ sùn, mo kàn le wọ ṣòkòtò lásán. Kí n sì sùn. Mi è é bora. Mi ò fẹ́ràn àtí mọ sùn kí nkankan máa kan ara mi. Àmọ́ ìgbà tí òtútù bá mú àbí tí mọ́síkétò bá wà nínú ilé, èmi ó lo aṣọ ìbúra.

Nígbà wo ni o kẹ́yin rìnrìn àjò fún iṣẹ́? A! Èmi ò rìnrìn àjò fún iṣẹ́ kankan káàkiri o. Gẹ́gẹ́ bí èmi, mi ò fẹ́ràn àti máa wásẹ́ káàkiri. Ilé ni mo ti ń ṣisẹ́, gbogbo nǹkan tí mò ń se, mo mọ bí mo ti ń pa owó mi ní ilé tí mò jókòó sí yi. Èmi ò rin ìrìnàjò kan kan. Mi ó n rìnrìn àjò fún láti máa wáṣẹ́ káàkiri. Eléyìí àti ilẹ̀ ni mi ò ti fẹ́ran àwọn tó ń ṣí ọ́fíìsì. Bẹ́ẹ̀ni, ilé ni mo wà tí mo ti ń ṣiṣẹ́ tèmi. Máa i ò rìnrìn àjò fún iṣẹ́.

Ṣàlàyé yàrá tí o wà nísinsìnyí. À yàrá tí èmi wà ní yàrá ibùsùn mi, ibi tí èmi ti ń sùn. Bẹ́ẹ̀ni yàrá tí mo wà ní, báibái lọ́wọ́lọ́wọ́ tí mo jòkó yìí tí mo ń sọ̀rọ̀. Yàrá ibùsùn mi ni mo wà. Ní apá ọ̀tún ní apá òsì mo le rí fáànù mi apá, ní apá òsì, mo lè rí wọdróòpù mi tí mo ń kó àwọn aṣọ sí. Ní ẹ̀gbẹ́ mi le rí àwọn bàtà, àwọn báàgì tí mo kó síbẹ̀, àwọn traveling box. Mo le rí àwọn pílòò mi, mo rí window mi, mo rí ilé àwọn alábàgbé mi ní ẹ̀gbẹ́ mi náà níbi ibí.

Se o mo itumo orúkọ re? Emi mo itumo orúkọ. Gbogbo orúkọ lo ni itumo. Emi gẹ́gẹ́ bíi, orúkọ mii to n je Victor ni èdè oyinbo, won ni ẹni ti o segun ni. Ní Victor, ìtumọ̀ rẹ̀ ní Yorùbá ni pé ẹ́ni tó ṣẹ́gun. Èmi ni màá ṣi máa ṣẹ́gun ní gbogbo ọ̀nà ní ayé mi ni. Màá ṣẹ́gun ọta, màá ṣẹ́gun oṣù, màá ṣẹ́gun gbogbo àwọn ẹni ibí. Bẹ́ẹ̀ ni, orúkọ mi jẹ́ aṣẹ́gun. Aṣẹ́gun ni mí, màá ṣẹ́gun gbogbo ìdojukọ tó wà níwájú mi àti wàhálà àti láasigbo. Màá ṣẹ́gun gbogbo wọn. Máa dẹ̀ ta yọ.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? A ọjà nípa tí bóyá tíì mi ń ta ọjà àbí? Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ni. À èmi mọ ń ṣe ìtọ́jú àwọn ọjà tí mò ń ta o. Láyé àwọn ọjà tí mo mọ̀ pé àwọn oníbàárà mi wọ́n fẹ́ràn àti mọ rí. Mo máa ṣe ìtọ́jú ọjà, má jẹ́ kó jẹ́ pé à, ìgbà tí wọ́n á rí yóò wù wọ́n láti rà, kò ní jẹ́ ọjà tí ó mọ́ ni wọ́n lára tí ó mọ́ rí wọ́n lára. Bẹ́ẹ̀ ni, mo ń ṣe àwọn ìtọ́jú ọjà tí èmi ń tà.

Sọ fún wa nípa abúlé tí ìdílé yín ti wá. À, abúlé wa, àmọ́ èmi ò dàgbà sí abúlé wa, ìlú míràn ni mo dàgbà sí. Àmọ́ pẹ̀lú bí wọ́n sì sọ fún mi, wọ́n ní abúlé wa jẹ́ abúlé bàbá alágbàdo ni ìlú Ọ̀yọ́, ní ìsìà ní ìlú òkehò, bẹ́ẹ̀ni, ìlú tiwa nìyẹn, ni Ọ̀yọ́ bí abúlé wa ṣe rí nìyẹn, àmọ́ èmi ò lè júwe bó ṣe rí nítorí èmi ò gbébẹ̀. Wọ́n kàn ń sọ òwe fún wa, wọ́n ń sọ ìtàn fún wa ni.

Báwo ni ojú ọjọ́ ṣe ń nípa lórí ọjọ́ rẹ? À tí ojú ọjọ́ bá ṣe fẹ́ẹ́rẹ́fẹ́ tó dà bí pé òjò fẹ́ rọ̀, a mọ̀ pé ojú ọjọ́ eléyìí òtútù ó mú lónìí. À tí n bá ti rí pé òtútù ò tún fẹ́ mu, irú ọjọ́ yìí orun máa ń kùn mi gan. Tí n bá ti rí pé ojú ọjọ́ yìí kò rọrùn ìgbà yẹn, orun máa ń kùn mi dáadáa. Àmọ́ tó bá jẹ́ pé ojú ọjọ́ tí òrùn wà ni, à màá mọ̀ pé ìṣe ló yẹ kí n fi ṣe, kò yẹ kí n mọ sùn ní irú àsìkò tí ojú ọjọ́ ran òrún yìí.

Báwo ni o ṣe ń kí ẹni tó bá pàdé lóju ọ̀nà? A! Ti n ba ba'ayan kan pàdé ni ojú ọ̀nà to je àgbàlagbà o, emi a teriba fún won, maa ki won ti n ba le dọ̀bálẹ̀. Màá kí wọn, màá rín kọjá lẹ gbẹ wọn, máa kí wọn, máa jẹ kan mọ̀ pé mo rí wọn. Mi dẹ́ fẹ́ kí wọn. Bo bá lo jé ọ̀rẹ́ mi, a a rẹ́rin sára wa, a bá'ra wa lọ́wọ́. Bo jẹ́ àwọn alábàágbé náà ni, a kí ra wa, a kí ra wa gẹ́gẹ́ bí alábàágbé. Màá dẹ́ kọjá lẹ gbẹ wọn, máa lọ́ ní ojú ọ̀nà. Bo bá je pé àárọ̀ mo rí wọn, mo le sọ pé ẹkáàrọ̀, bo ba je p'osan ni, mo le ní ẹ káàsán. Bo bá je pé àwọn tó jókòó sẹ́gbẹ̀ẹ́ titi, mo le ní ẹ kú jókòó. To ba je pe mo se de láti ibi kan, ti máa rí wọn ní ojú ọ̀nà, mo ní ẹ kú lé.

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Ni èmi o e wọ ìbọ̀wọ́. Àfi ìgbà tí mo bá fẹ́ ṣe iṣẹ́ tí mo mọ̀ pé ó yẹ kí n wọ ìbọ̀wọ́, bóyá òṣìṣẹ́ ìbùdókọ̀, pé bí àwọn ọ̀gá bíríkìlà tó máa ń po símẹ́ńtì, símẹ́ńtì ò dákú mọ́ jẹ ọwọ́ èèyàn, èèyàn lè wọ ìbọ̀wọ́. Àbí bóyá èèyàn fẹ ṣe iṣẹ́ òdà, ti èèyàn o fe kí òdà yi èèyàn lọwọ, èèyàn lè wọ ibọwọ. Àmọ́ èmi kí o wọ ìbọ̀wọ́, mi ò nílò rẹ̀ torí mi ò ṣe iṣẹ́ tí ó gbà mí láyè láti wọ ìbọ̀wọ́.

Báwo ni àwọn ọmọdé ṣe ń ṣere tẹ́lẹ̀? Báwo ni wọ́n ṣe ń ṣe nísinsìnyí? Ah, bi àwọn ọmọdé se n se tele o yàtọ̀ si nsinyi pẹ̀lú ero tuntun àti ero ayelu ayélujára to ti de aye bai. Tẹ́lẹ̀, àwa ọmọdé a lè parapọ̀ ká mọ sọ àlọ́, ká mọ ṣeré, pàápò lé wọ́n ṣeré daddy àti mommy ká mọ ṣeré ìyẹ̀pẹ̀. Àmọ́ nísinsìnyí, àwọn ọmọ kéékèè, àwọn ọmọ tẹ̀ro boya, àwọn tẹ̀tẹ̀ tí ń mọ́, ẹlẹ́rìí tí wọ́n ń gbé fóònù síwájú báyìí tí wọ́n mọ̀ọ́ jo sí orín TikTok àbí orn, ẹ, Facebook. Ere tawon mo keekee nsinsinyi se ni ero ayelujar ti yi opo nkan padà.

Ṣé o fẹ́ràn wà ní òru? Mi ò fẹ́ràn kí n wà ní ìgbà tí òru bá wà. Mi ò jẹ́ fẹ́ràn àkókò òru. Bẹ́ẹ̀ mi ò fẹ́ràn òru. Mo fẹ́ràn ìgbà tí ó bá wà ni orí fáànù tí ó le fẹ́ atẹ́gùn sí mi. Mi ò fẹ́ràn kí n wà ní òru o. Mi ò fẹ́ràn rẹ̀. At all, at all, mi o fẹ́ràn àkókò oru o maa n mu ara níyan bá kan, ó sì máa ń mú kí òru suu si èèyàn náà lára.